Ìbéèrè tó wà ní orí fọ́rọ̀ yìí ni, báwo ni o ṣe máa ń dáàbò bo ayé ìkọ̀kọ̀ rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Gbogbo wa là mọ̀ pé ayé ti lújára ní àsìkò tí a wà yìí. Àń, bá yé ṣe lújára yìí, gbogbo nǹkan tí a bá gbé sórí Íńtánẹ́ẹ̀tì, gbogbo ayé ló máa rí. Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo fẹ́ràn láti máa, máa gbé ara mi síta. Mi fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mọ nǹkan tí mò ń ṣe ní àkókò kan tàbí òmíràn. Ọ̀nà tí mo máa ń gbà láti dáàbò bo ayé ìkọ̀kọ̀ mi ni wípé gbogbo nǹkan tí màá ń ṣe kọ́ ni mo máa ń gbé sórí ẹ̀rọ ayélujára. Mo lè fi fọ́tò mi síbẹ̀ pé kí ẹnikẹ́ni tó bá wòó lè mọ̀ pé èmi ni mo ni, èmi ni mo ni. Ẹ̀rọ ta mọ̀ sí sóṣíà míḍíà, mo lè fi síbẹ̀, mo lè fi fọ́tò mi nìkan síbẹ̀. Ṣùgbọ́n mi ò fi fọ́tò ẹbí mi bí ọkọ, mi ò fi fọ́tò ọkọ mi sí orí ẹ̀rọ ayélujára nítorí wípé mi ò fẹ́ wàhálà àwọn ènìyàn. Láyé ta, láyé òde òní, bí ènìyàn bá gbé olólùfẹ́ rẹ̀ sórí ẹ̀rọ ayélujára, ìgbà míì a rí táwọn kan á lọ máa kọ oríṣìíríṣìí sí abẹ́ irú, irú àwòrán tí ènìyàn bá gbé sórí ayélujára. Àwọn mìí lè ní, "Ẹ̀nu ẹ wọ́, orí ẹ tóbi jù, imú ẹ tóbi jù." Gbogbo ìyẹn dẹrè. Ara gbogbo èyàn kọ́ ló gba èébú àbí kí èyàn máa yọ àléébù lára ènìyàn. Fún ìdí èyí, mi ò kín gbé gbogbo, gbogbo, gbogbo àwòrán tí ń bá ní, mi ò ń gbé sórí, orí ẹ̀rọ ayélujára, lórí Íńtánẹ́ẹ̀tì. Màá kọ́ fi àwòrán ẹyo kan tí mò mọ̀ pé mo nífẹ̀ẹ́ sí, màá ti wo ò finífiní. Ṣé mo nífẹ̀ẹ́ àwòrán ẹ̀ àbí mi ò nífẹ̀ẹ́ rẹ̀? Màá fi síbẹ̀. Mi ò fẹ́ kí ẹnikẹ́ni mọ ẹni tí mò ń fẹ́, mi ò fẹ́ wàhálà. Nítorí wípé mo ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ìròyìn wípé ìgbà mìíràn táwọn èyàn bá gbé àwòrán olólùfẹ́ wọn sí orí Íńtánẹ́ẹ̀tì, gbogbo ọ̀nà tó máa fi dá ìgbéyàwó ènìyàn rú ló má máa wá kìrì. Àwọn mìí tì lè máa fẹ́ gba ọkọ ẹni yẹn tipátipá. Fún ìdí èyí, mo jẹ́ kí ẹni tí mò ń fẹ́ kó wà ní ìkọ̀kọ̀, mi ò gbé sí orí ayélujára. Mi ò kọ irú iṣẹ́ tí mò ń ṣe sí orí Íńtánẹ́ẹ̀tì, mi ò kọ síbẹ̀ nítorí wípé mo fẹ́ràn láti máa ṣe nǹkan tèmi ní ìkọ̀kọ̀, mi ò fẹ́ràn wàhálà. A ti rí ẹni tó ń jẹ́ wípé ó ṣe àwọn èèyàn kan nítorí wípé ó fi ibi tí ó ti ń ṣiṣẹ́ sí orí ẹ̀rọ ayélujára, wọ́n wá lọ sí ibi iṣẹ́ ṣùgbọ́n wọn ò bá níbẹ̀ nítorí ó ti pàrọ̀ iṣẹ́. Fún irú àwọn ìdí báyìí ni mò ń ṣe ń fi irú iṣẹ́ tí mò ń ṣe sí orí ẹ̀rọ ayélujára. Ìgbà mìíràn ẹlòmí á gbé ẹbí ẹ sórí ayélujára, àwọn èèyàn á bẹ̀rẹ̀ sí ń wá ẹbí yẹn kiri láti ṣe jàmbá fún tí kò dẹ́ dára rárá. Ara ìdí kan náà tí mo tún máa ń fi ayé, nǹkan tí màá ń ṣe sí ìkọ̀kọ̀ nìyí. Ó ní ọ̀rọ̀ kan táwọn ènìyàn máa ń sọ. Wọ́n máa ń sọ wípé, "Nǹkan táwọn èèyàn ó bá mọ̀ wọn ò lè ba á jẹ́." Irú ẹni tí, irú ẹni tí ó ń gbèrò láti ṣe nǹkan ń lá ǹ sìn tó lọ sọ ìròyìn yẹn lórí ayélujára, àwọn kan wà gbogbo ọ̀nà tí nǹkan yẹn ò ṣe ní fi di ṣíṣe ló máa wá kiri tó máa fi dí pé ẹni yen ó wà nírí, nǹkan alálùbáríkà tó fẹ́ ṣe yẹn kò wà nírí ṣe. Ara ìdí tèmi fi máa ń gbé nǹkan tí màá fẹ́ ṣe kúrò lórí ayélujára nìyí. Ẹlòmíràn á tí ẹ ní, "Àá, ó pẹ́ ta rí ẹ lórí ẹ̀rọ ayélujára, lórí Íńtánẹ́ẹ̀tì? Ó pẹ́ ta rí ẹ?" ìgbà mìíràn gan tí bà wà lórí Íńtánẹ́ẹ̀tì, lórí ẹ̀rọ ayélujára bíi Facebook, mo máa ń, mi ò kí ń jẹ́ kí anybody mọ̀ pé, mi ò ń jẹ́ kí àwọn ènìyàn mọ̀ pé mo wà lórí ibẹ̀. Ó ní ibi tí èèyàn ti lè fi ara pamọ́ táwọn èèyàn ó ní mọ̀ ẹ pé ẹ wà lórí ẹ̀rọ ayélujára yẹn. Nítorí wípé mo fẹ́ràn ayé ìkọ̀kọ̀ mi, mo jẹ̀ máa ń dáàbò bo ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kí ń má ba à wọ wàhálà. Ẹ ṣé.

Ìbéèrè tó wà lórí fọ́rán yìí ni, ṣé o fẹ́ràn yíya àwòrán? Ṣé o fẹ́ràn yíya àwòrán? Ìdáhùn mi sí ìbéèrè yìí ni, bẹ́ẹ̀ni, mo fẹ́ràn yíya àwòrán. Ní ọjọ́ kọ́jọ́ tí ń bá jáde, bóyá mọ̀ lọ sóde, àbí ibi kí ibi tí ń bá máa lọ, mo máa ń gbìyànjú láti ya àwòrán. Tí ń bá wà níbi àṣeyẹ, bóyá mo lọ sí ìgbéyàwó ọjọ́ eyẹ́, àṣeyẹ ọjọ́ ìbí, mo máa ya àwòrán. Mo fẹ́ràn yíya àwòrán gidigidi. Ìkan nínú ǹkan tó jẹ́ kí n fẹ́ràn yíya àwòrán ni, ó máa ń jẹ́ kí n mọ̀, kí n, kí n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Tí ń bá rí àwòrán mi, inú mi máa ń dùn. Màá rí pé a, mo tún yàtọ̀ sí ìgbà kan. A, tí, a, eh, yàtọ̀ sí ìyẹn tí ń bá wọ aṣọ, bí ọjọ́ tí ń bá mọ̀ pé a, ó wọ aṣọ tó rẹwà, aṣọ tí mo níìfẹ̀sí táwọn èèyàn gan sọ pé "a, ó rẹwà, ó rẹwà, ó rẹwà." Mo máa ń fẹ́ràn láti ya àwòrán nínú, nínú, nínú ọjọ́ yẹn. Lórí fóònù mi, lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, ẹgbẹ́gbẹ̀rún àwòrán ni mo ní níbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwòrán tí mi ò tí e lè ka tán ló wà lórí, lórí, lóríí, lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Mi ò lè ṣe. Ọ̀sẹ̀ kan, àyàfi tí mi ò bá jáde. Ǹkan tó bá tì jẹ́ kí ń jáde, mo gbọdọ̀ ya àwòrán. Màá yà nínú ilé kí n tó jáde. Mo ò lè dé ibi tí mò ń lọ náà kí n tún ya àwòrán. Ibi tọ́rọ mi, eh, táwọn èèyàn bá rí àwọran àwòrán tí ń bá yà fúnra mi, wọ́n máa ní "a, àwòrán yìí ó rẹwà, ó rẹwà." Ṣùgbọ́n ǹkan tó n kì ń mọ̀ ni wípé mo lè ya àwòrán ọgọ́rùn-ún ní ọjọ́ kan. Kó jẹ́ wípé ẹyọ kan ló máa wù mí níbẹ̀. Mo lè, mo lè, gbogbo àwọn tó kù, mo lè pa wọ́n rẹ́. Kì í yọ wọ́n kúrò lórí ẹ̀rọ ìbánas-ìbánisọ̀rọ̀ mi. Ó jẹ́ pé bóya ẹyọ kan àbí méjì o wá pọ̀jù bóyá mẹ́ta, mo máa ń gbìyànjú láti jẹ́, láti ríi pé àwòrán tí mo níìfẹ̀sí jù ló wà lórí fóònù, lórí ẹ̀rọ, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Àwòrán yíya tún máa ń, ó máa ń ràn mí lọ́wọ́ láti rántí ọjọ́ tí ǹkan kan bá ṣẹlẹ̀. Ọjọ́ yẹn, ìyẹn làwọn olóyìnbo mọ̀ sí déètì. Tó bá ṣẹlẹ̀ wípé a, ǹkan níyẹn, a, ǹkan kan ṣẹlẹ̀ lọ́jọ́ kan, óhun ràn tí ọjọ́ tó jẹ́. Tí ń bá, tó bá jẹ́ pé ọjọ́ yẹn já, ó bọ́ sí ọjọ́ tí mo múra, tí mo jáde, tí mo ya àwòrán ara mi, a, lọ́gán ni màá, ni màá ṣi orí fóònù mi tí màá ń wá déètì ọjọ́ tí mo ya àwòrán yẹn jáde. Mo dẹ̀ máa ń rántí aṣọ tí mo wọ̀ tí ń bá jáde, mo máa ń rántí. Mo ní Ọlọ́run rán mi lọ́wọ́. Iyè mi máa ń sọ dáadáa. Tó bá di ọ̀rọ̀ pé a, aṣọ tí mo wọ̀ lọ ibi báyìí lọ́jọ́ báyìí, mo máa ń rántí. Tó bá wá ṣe só-- tó bá wá ṣẹlẹ̀ yìí wípé mò ń, mò ń, mò ń gbìyànjú láti rántí ọjọ́ tí ǹkan kan ṣẹlẹ̀, tó bá, tó dẹ̀ jẹ́ pé ọjọ́ yẹn mo múra, mo jáde, tí ń bá fi lè rántí aṣọ tí mo wọ̀, màá lọ ṣi orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Tí ń bá fi lè rí àwòrán yẹn, mo máa mọ̀ déètì yẹn. Ara ǹkan tí mo tún fẹ́ràn, ló tún, mo tún fẹ́ràn, ló tún jẹ́ kí n fẹ́ràn àwòrán yíya nìyẹn. Àwòrán yíya náà ó, ìgbà míì ó máa ń jẹ́ kí n mọ̀, a, bóyá ó ní ǹkan kan tó ti ṣe mí, bóyá, ojú mi ò gúnrégé tí ń bá ya àwòrán, màá mọ̀ pé a, ojú mi ò gúnrégé lẹ́ni yìí kí ló dé. Màá wa mu, eh, àwòrán tí mò ń yà a kò rẹwà tó. So àwòrán yíya máa ń jẹ́ kí n mọ̀ ìgbà tí ojú mi bá gúnrégé àti ìgbà tí ò bá gúnrégé. Tójú mi ò bá gúnrégé tí ń bá ya àwòrán, mi ò bá ya ẹgbẹ̀rún àwòrán, mi ò nílò. Mo lè, gbogbo ẹnì máa, mo lè parẹ́ kúrò lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Mo fẹ́ràn àwòrán yíya kidi kidi gan. Ara ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe ni. Témì gan ò mọ̀, témì gan ò ká kún ohun, ǹkan táwọn olóyìnbo pé ní hobby. Mo fẹ́ràn láti máa ya àwòrán. Àgàgà ọjọ́ tí ń bá mọ̀ pé a, ọmọ dà á tán, ọmọ dùn síbẹ̀ tí mo mọ̀ pé mo múra, tójú mi gúnrégé, tá aṣọ mi tó rẹwà, a, mi ò lè, ọjọ́ yẹn ò lè lọ láya àwòrán. Mo lérò pé ìdáhùn mi sí ìbéèrè yìí pé ó kún tó. Ẹ ṣe ó.

Ìbéèrè tó wà lórí fọ́rán yìí ni, àwọn áàpù wo ni o máa ń lò jù? Hhn, mo fẹ́ràn ìbéèrè yìí gan ni. Ní orí fóònù mi, lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, mo ní ọ̀pọ̀lọpọ̀ áàpù, ṣùgbọ́n àwọn áàpù tí màá ń lò jù ni Facebook, Instagram, ẹm, YouTube, WhatsApp. Ó dà pé mẹ́rin yẹn ni mò ń lò jù. Ó dà pé mẹ́rin yẹn ni mo máa ń lò jù. WhatsApp mi, ni number one. Òun ni mò ń lò jù, òun ni ìkínni tí mo máa ń lò jù. Ọjọ́ kan ò lè lọ kí i má ṣe WhatsApp. Bí mi ò tẹ àtẹ̀jíṣẹ́ sẹ́yàn, wọ́n á tẹ̀ sí mi. Àwọn èèyàn tí mi ìbéèrè yàn, wọ́n á bèèrè mi lórí WhatsApp. Ó ti e dí ìgbà kan tó jẹ́ wípé, ah, WhatsApp yẹn di wàhálà fún mi, nítorí wípé ìgbà mìíràn ẹlòmíì lé fẹ́ bá mi sọ ọ̀rọ̀ tí óò-- tó jẹ́ pé ọ̀rọ̀ tí èèyàn fẹ́ fi-- tó dàbí ìgbà tí èèyàn fẹ́ fi àkókò ṣòfò ni, ẹni yen ò ní le pè mí sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ gangan. Torí ẹni ẹ mọ̀ pé, ǹkan tó ń fẹ́ pè mí fún kò mọ̀, kò fi bẹ́ẹ̀ mọ̀ ọ́polo wa, kò mọ̀gbọ́n wá lọ títí bẹ́ẹ̀ yẹn. Ṣùgbọ́n WhatsApp, ọwọ́ kan ló máa kọ ṣí ló máa tẹ̀, ó mọ̀ pé mo máa padà kà á. So, nígbà yẹn, lásìkò yẹn, ah, WhatsApp fún mi, mà á jí láàárọ̀, mà á jí sí, ẹ́ẹ́ẹ́, ẹ́, èèè, èèyàn kan á ti-- rọ́jọ́ kan á ti, á ti fi sínú, á ti fi ránṣẹ́ sí mi lórí WhatsApp. So, WhatsApp ni number one tí màá ń ṣe jù. Ò ní áàpù kíní tí màá ń ṣe jù. Lẹ́yìn yẹn ni Facebook. Facebook, ǹkan tí màá ń sábà ṣe lórí Facebook ni, ni pé kí n, ẹm, kí n kọ wo àwọn fídíò oríṣìíríṣìí. Àwọn fídíò tó ń panilẹ́rìn ni màá ń wò lórí Facebook. De e kankan, ti bá rà àwọn ẹni mímọ̀ mi lórí Facebook, tó bá kí mi, mà á kí wọn padà. Ẹ̀, lórí Instagram náà, mà á wo oríṣìíríṣìí fídíò náà lórí Instagram. Àwọn kan máa ń ta ọjà lórí Instagram, mo máa ń wo oríṣìíríṣìí ọjà, mo dẹ̀ máa ń ra ọjà lórí à-- lọ́wọ́ àwọn èèyàn ní orí Instagram. Ẹ̀ẹ̀kẹrin ni YouTube. Mo, mo fẹ́, fẹ́ràn láti máa wo fídíò lórí YouTube ju Facebook lọ. Tí màá fẹ́ wo àwọn, àwọn fídíò tó jẹ́ wípé, ẹ́ẹ́, ó jẹ́ tí ọgbọ́n ìjìnlẹ̀ wà níbẹ̀, orí YouTube ni mo máa ti ń sábà rí i. So, ẹ́, tí màá ti ráyè bẹ́ẹ̀ yẹn, ìyẹn ló máa ń gbé mi lọ sórí YouTube. Tí màá dẹ̀ ẹ́ hun wò, mi ò kí ń jókòó, mo lè máa ń ṣiṣẹ́ kí n máa gbọ́ ǹkan tí ó ń lọ lórí YouTube. Tí a bá ṣà níká ka l'éní, méjì, mẹ́ta, WhatsApp ni ikíní, ẹm, Facebook ni kejì, ìkẹta ni Instagram, ìkẹrin ni YouTube. Àwọn áàpù mẹ́rin tí màá ń lò jù ni wọ́n yẹn. Àwọn ni mo máa ń lò jù. WhatsApp yẹn náà dèrí, yàtọ̀ sí pé, yàtọ̀ sí pé a fi ń tẹ àtẹ̀jíṣẹ́ síra wa, a tún máa fi ń ṣe ìbánisọ̀rọ̀. Tó jẹ́ pé tẹ́lẹ̀, a máa lọ ra ǹkan tó yín ìbò pè ní airtime sórí fóònù, ṣùgbọ́n pẹ̀lú WhatsApp, a nílò àti ra airtime, à á pe ra wá. Ìgbà míì gan, èmi àti èèyàn lè sọ̀rọ̀ lórí WhatsApp fún wákàtí méjì sí mẹ́ta. Tí a bá ṣe ń sọ̀rọ̀ yẹn, mo lè máa ṣe iṣẹ́ mi lọ, màá mọ̀ bá-- WhatsApp dẹ̀ cheap láti lò, ó rọrùn láti lò, owó ò gara. Kò dàbí ìgbà tí èèyàn máa ra owó sórí fóònù gangan tí èèyàn máa lò, tí èèyàn bá ti ra data lórí WhatsApp, èèyàn ń lò lọ níyẹn. WhatsApp yẹn, mo máa ń pẹ́ lórí ẹ̀ dáadáa. Fún idi ẹyìí, àwọn áàpù mẹ́rin tí màá ń lò jù ni yen. Mo lérò wípé ìdáhùn mi sí ìbéèrè yìí, ó kú ojú wọn. Ẹ ṣe gan ni.